Ibeere sọ wípé, nígbà wo ni o kẹ́yìn sun ẹkún ṣúnkún? Nìgbà tí mo sunkún bẹ́yìn ni nígbà tí mo fẹ́ wọ ilé ìwé mi. Ìgbà yẹn dè ẹ́ ni ọdún méjì sẹ́yìn. Ọdún yẹn jẹ́ ọdún tó lágbára gidigidi. Mo ti ń te owó yẹn bọ̀ láti fún mi ọdún méjì. Mo ti ń te owó tí mo ti ń ṣiṣẹ́ bọ̀. Mo te owó yẹn tán. Owó yẹn ti wà nínú, à, ilé-ìfowópamọ́ mi. Ó kú bí ọ̀sẹ̀ méjì tí màá lọ sí ilé ìwé tí màá lọ san owó ilé ìwé. Tí mo bá mú owó yìí tí a ń sọ yìí, mo bá mú wọnu tẹ́tẹ́. Tẹ́tẹ́ bá gba gbogbo owó tán, ohun tí mo lè jíyàn ṣáájú jẹ́ wípé mo mọ̀ pé n ò ní ènìyàn. Ẹ jẹ́ wípé Olúwa mo bá dúró, ọmọ fùró sì tẹ́tẹ́ tán, mo kò lè sùn mọ́ jù. Mo wá ẹkún yẹn títí tí ẹkún yẹn ò tí i kọ́kọ́ wá. Mo fẹ́ ní kí n sùn, tí màá ti ní kí n sùn báyìí, màá túbọ̀ mọ̀ wípé à! Ọlọ́run bawo mo ṣe fẹ́ ṣe odidi, òbítíbitì owó bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ adóje, ẹgbẹ̀rún lọ́nà adóje náírà. Pé ìbò mi ti fẹ́ rí tí mo ti sùn tán tẹ́tẹ́ tán kó lọ sánú mi. Ẹkún tí mi ò rí sùn yẹn mo sì dédé bẹ̀rẹ̀ sì sùn lóru mi. Bí jẹ́ pé mi wà lè sùn, màá ná à! Ọlọ́run jo ṣánú mi. Tó bá ṣe yìí fún mi, mo ní ṣe iru rẹ mọ́. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí jẹ́ ọ̀rọ̀ tó gba omí loju m gidigidi tí jẹ́ wípé à! Mo fẹ̀ lé ní, ẹ́, kí ayé parẹ́ ní ọjọ́ náà náà tí mò ń sọ. Mo wá dúpe lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí náà ní ìlónìí. Ṣùgbọ́n ó jẹ́ ẹkún tó jẹ́ wípé mi ò lè gbàgbé láyé mi. Mo sun ẹkún tó jẹ́ wípé mi kò lè jẹun ní àárọ̀ ọjọ́ kejì. Ìyá mi béèrè pé kí ló ṣẹlẹ̀, ṣùgbọ́n mi kò lè sọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ fún wọn torí pé ọ̀rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ tí kò sì gbọ́ létí. Ó tó tẹ fún mi jẹ ọdún méjì. Mo wá dédé sùn láàrin wákàtí tí ò pé wákàtí kan lọ. Pé kí ló wà lọ́bẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mò ń rò ni wípé owó yẹn ládúrú ọdún méjì tí mo fi tẹ, bí owó tí màá ti san owó ṣúkú tán, owó ilé ìwé kò sí ìrètí fún mi mọ́. Mo ti mọ̀ pé owó ti tán. Mo wá mọ̀ pé kí ni mo lè ṣe tí owó ò ṣe é fi pọ̀ tí yóò fi, ehn, tí yóò fi gààrà díẹ̀, à máa ṣe nǹkan tí ó máa pa mi lẹ́kún ni. Mo sá à sunkún sunkún ọjọ́ kejì. Kò sọ náà bá a yọ. Mo sì sunkún gbogbo ọjọ́ yẹn lulẹ̀. Boyá ni mo je ouńjẹ ọjọ́ kan pé ní ọjọ́ yẹn tí a ń sọ náà náà, mi ò rò boya mo jẹun. Ọjọ́ kan pé pàápàá ni ọjọ́ tí mò ń sọ yí. Mi ò jẹ ẹyọ. Ó rà pé wọ́n fún mi ní ògì lọ́jọ́ yẹn. Ògì yẹn alẹ́ mo tó padà mú. Tí ìyá mi sọ pé à! Wọn máa kó bá mi kí n tó sunkún látara, à, owó tẹ́ ẹ kí n máa dún òún lọ sí ilé ìwé. Wọ́n wọ̀n, ṣùgbọ́n wọn mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Wọn mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ pàápàá. Mo sá à di àsálẹ́ ẹnìkan fún mi ní ẹgbẹ̀rún méjì. Ẹgbẹ̀rún méjì, mo sọ wípé à! Ọlọ́run ẹgbẹ̀rún méjì. Pé kí n lè rí, à, ìdajì owó ṣúkú. Wọ́n ń gbà kí a san ìdajì owó ṣúkú ní ṣúkú wa. Mo wá rọ̀ pé à! Ọlọ́run kí ni o fẹ́ ṣelẹ báyìí. Tí màá sọ wípé, à, ọjọ́ kẹta tí mo sá à mú ẹgbẹ̀rún méjì yẹn gé ẹ mu, mo tún mú ọ̀nà tẹ́tẹ́ pé à! Ọlọ́run san ẹkún mi di ẹ̀rín. Mo sá à mú tún ẹgbẹ̀rún méjì yẹn wọn tẹ́tẹ́ bí ẹgbẹ̀rún méjì sá à ṣe mú owó ńlá jáde ní ẹ. Owó ńlá tí ẹ jẹ́ kó ṣe san. Kò ṣe pé ó san òlìdìí owó ilé ìwé, ǹjọ ó lè san ìdajì rẹ̀. Ọ̀kan mi tí ẹ kò kóba lẹ̀ náà mo kò kọ́jọ owó yẹn lọ́jọ́ yẹn. Mo sá eré lọ san ìdajì owó ilé ìwé mi wípé tí ó bá ti ẹ di, à, à, sìmẹ́sítà tó ń bọ̀, ìpele tó ń bọ̀ máa ma wá owó tó kù díẹ̀ fúnra mi. Láti ìgbà yẹn náà sì ni owó sì ti ta tẹ́tẹ́ bẹ́yìn. Ìgbà yẹn náà dè ẹ́ mo ti sunkún kan ìpà tó, tó, tó lá mì tó jẹ́ wípé mo lè rántí. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí mi ò lè gbà gbe láyé mi torí wípé mo sun ẹkún gidigidi gan-an tí àwọn ò ní pàrọ̀. Mo sun ẹkún tó jẹ́ wípé aṣọ mi dè ẹ́ tútù níbi tí inú mi bá jẹ dé torí wípé à! Irinàjò náà ó ní agbára gidigidi, a ò ní pàrọ̀. Irinàjò yẹn jẹ́ irinàjò tí mo lè gbà pé lọ́dún mi tẹ́tẹ́ wípé mo sì máa sọ fún àwọn ọmọ mi má ṣe tẹ́tẹ́ o. Tẹ́tẹ́ kò da o. Fún ọmọluabí o. Màá sọ, màá ṣàlàyé gbogbo ohun tójú mi rí nígbà tí mo fẹ́ wọlé.